Ṣàlàyé bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò. Ni ile yorùbá gẹ́gẹ́ bi ọmọ yorùbá, a maa n fi ibowo se ohun gbogbo ni ile yorùbá èyí ti àwọn oyinbo n pe ni respect. A máa ń fi, a máa ń bọ̀wọ̀ fún àwọn àlejò wa, a máa ń pọ́nwọnlé tí wọ́n bá wá. Nítorí ìdí èyí tí àlejò bá wá, tí a bá bu oúnjẹ sínú abọ́, a fi ìdérí mi dè, a gbe sínú tray, a bu omi sẹ́gbẹ̀rẹ̀, a gbe ṣíbí sẹ́gbẹ̀rẹ̀. Iyẹn ni ọ̀dọ̀ wa, àpọ́nlé là ń pè. Torí bí tí wọ́n bá bu oúnjẹ tí àwọn ọmọ àbí ti ìyá àbí ti bálé ilé, a yi sábà gbe sínú tray. Tí a bá ti bú sínú abọ́ tí a bá ti dè, a fi ṣíbí lé lórí. A dẹ̀ gbe lọ bá ẹni tó fẹ́ jẹ. Àmọ́ tó bá jẹ́ pé àlejò ni, ó máa ní irú àwọn àwo kan tí a máa ń tọ́jú. Àwọn àwo tí a máa ti tọ́jú sókè. Ó níbi tí a máa ń kó wọn sí. Àwọn àwó yẹn ni a máa ń fi fún àwọn àlejò lóúnjẹ. Kìí ṣe àwọn àwo tí a máa ń fi jẹun nínú ilé, àlejò ni a máa ń fi fún lóúnjẹ. Èyí, èyí túmọ̀ sí pé a pọ́nwọnlé. Àwọn awo to fine ju, ti won ti bu oúnjẹ si, aa de, aa gbe sínú tray, aa fi sibi sínú tray yen, aa gbe omi na si egbe tray, aa gbe lo fún àlejò to fe je.

Sọ fún wa bí o ṣe pàdé ẹni tó ṣe pàtàkì fún ọ. Ẹni tó ṣe pàtàkì fún mi ni olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi, ẹni tí ọkàn mi yàn, ẹni tí mo n fẹ́, ìyún ni ìyàwó mi. E, bá ṣe pàdé ó ṣẹlẹ̀ wípé àdúgbò kan náà là ń gbé, ó sì ń ṣiṣẹ́ olùkọ́ ní ilé ìwé, ilé ìwé gíga ni tí ń ṣiṣẹ́ olùkọ́. A, ìgbà mi, ti mi o ba lo si ibi iṣẹ́, mo maa n joko si iwájú ita, ta ba ti nina, maa n joko si iwájú ita. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ń rí to bá ń bọ̀ láti ilé ìwé tí mọ́tò máa ń jà sílẹ̀, tí mọ́tò bá ti jà sílẹ̀ iwájú àdúgbò mi ló máa gba lọ sí ilé ọ̀dọ̀ wọn. Bá ṣe pàdé ní yìí, tí mo ṣe, bí mo ṣe rí mo rí pé a, ọmọbìnrin tí mo nífẹ́ sí léle yìí o, je ń bá a sọ̀rọ̀ mo dè, mo sì súnmọ́. A dọ̀rẹ́, à ń sọ̀rọ̀, à ń kí ra. Ìgbà tó yá mo gba nọ́mbà fóònù rẹ̀, à ń sọ̀rọ̀ lórí fóònù. Díẹ̀ díẹ̀ bí eré bí eré ó bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi, èmi náà ń lọ sọ́dọ̀ rẹ̀, à ń kí ra. Awá yẹ̀mí wò, a ṣeré bí eré bí eré. Ba ṣe dọ́rẹ́ ara wa náà nìyẹn. Láti bẹ́ẹ̀ lọ, a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra.

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì? Eh, bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì ni wípé, láyé òde òní, èmi mi o n lo kọ̀m̀pútà láti wọ orí íńtánẹ́ẹ̀tì mọ́. Orí fóònù mi ni mo ti máa ń ṣe, ni mo ti máa ń wọ orí íńtánẹ́ẹ̀tì. Ní dí eyìí, eh password tí mo lò lórí fóònù mi, tí n bá ti, tí n bá ti lò ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán lórí íńtánẹ́ẹ̀tì, màá kúrò, màá log out. Tí n bá sì tún fẹ́ wọ orí íńtánẹ́ẹ̀tì pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe níbẹ̀, màá log in. Bi mo ṣe máa ń dáàbò bo ìkọ̀kọ̀ mi ni. Àti pé mi kì í jẹ́ kí ẹnikẹ́ni kó wo nǹkan tí mo n ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Yálà ìgbà tí mo bá fẹ́ tẹ password, mi kì í jẹ́ kí ẹnikẹ́ni mọ nǹkan tí mo fẹ́ tẹ. Bẹ́ẹ̀ ni. Àti pé fóònù kò fàyè gba kí màá jẹ́ káwọn èèyàn máa rí nǹkan tí mo n ṣe náà. Torí pé nǹkan tó jẹ́ ti, ti èèyàn ní kìí ṣe nǹkan tí, tó yẹ káwọn èèyàn máa rí. Ìwọ nìkan ló lẹ́tọ̀ọ́ síi. Ní dí ẹ̀yìí, mi kì í jẹ́ kí ẹnikẹ́ni ó rí nǹkan tí mo máa n ṣe lórí fóònù. Mo ṣe máa ń dáàbò bo ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tí mo kan yin ṣe ri? Ah, ìgbéyèwò iṣẹ́ tí mo kan yin se ri? O jẹ́ iṣẹ́ tó dùn mọ̀ mi nínú gidigidi, ó sì jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gan-an. Ìdí tí, tó, tí mo ṣe nífẹ̀ẹ́ sí, tó sì ṣe dùn mọ̀ mi nínú ni pé alákọ̀ọ́kọ́ iṣẹ́ plumbing ni. Ẹlẹ́ẹ̀kejì, irú iṣẹ́ plumbing tó ṣe, tó jẹ́, irú iṣẹ́ plumbing tó jẹ́ ni pé ó jẹ́ alákọ̀ọ́kọ́ ṣe mi. Mo máa ń wò tán bá ń ṣe ni, kòo ṣe tán-- lórí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń wò tán bá ń ṣe. Mi ò ṣe ri, mi ò bá yan ṣe ri. È, eléyii táwọn òyìnbó ń pè ní six inches chamberless, e, waste, e, pipe, six inches chamberless waste pipe. Èmi nìkan sì ni mo ṣe iṣẹ́ náà, mo sì rí owó dáadáa lórí iṣẹ́ náà. Ó wá dùn mọ̀ mi nínú pé mi ò ṣe ri. Alákọ̀ọ́kọ́ ìgbà tí màá ṣe, mo sì ṣe, mo ṣe yege, mo ṣe láṣeyọrí. O dùn mo mi nínú gidi gidi kódà o wu mi kín máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ torí lóòótọ́ ó, ó korọrùn torí àwọn páìpù náà kì ṣe páìpù kéékèèké, páìpù tó wúwo ni. Kò sì rọrùn láti dá gbé láti máa ti bo inú ara wọn, kò rọrùn rárá àmọ́ ó jẹ́ iṣẹ́ tí mo, tí mo, tó mú inú mi dùn torí pé mo ṣe láṣeyọrí.

Ṣé mo fẹ́ràn kí n má ra oúnjẹ ní òpópónà? Hmm, lẹ́ẹ̀kọ̀kan àmọ́ ohun tí mo fẹ́ràn jù tí kì bá ṣe pé mò ń lọ ibi kankan, èmi kì í ra oúnjẹ ní òpópónà o, mà á dáná nínú ilé mi ni. Mo ní ìfẹ́ sí kí n máa dáná nínú ilé ju kí máa ra oúnjẹ jẹ lọ. Àfi tó bá jẹ́ pé ebi ń pamí, mi ò lóúnjẹ ń lé, mo sì ń lọ ibi iṣẹ́ tàbí bóyá mo ń ṣiṣẹ́ lọ́wọ́, ebi ń pa mí, mo sì ní láti jẹun. Iyi nìkan ni ole mumi lora oúnjẹ ni òpópónà láìsí di èyí, èmi kì í ra oúnjẹ jẹ o, mà á dáná nínú ilé mi ni.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Kò sí ìgbà tí mi ò lè fọ́ ṣọ. Ò dá, ìgbà mí wá tó yẹ pé mo lè fọṣọ léni kí n tún fọṣọ lọ́la. Bo bá ṣe rọ̀ mí lọ́rùn si ni. Èmi, èmi ò nífẹ̀ẹ́ sí kí n máa kó aṣọ jọ kí n tó fọ aṣọ. Èmi nífẹ̀ẹ́ sí tí máa ti lu aṣọ méjì, aṣọ mẹ́ta, màá kó síta, màá fọ. Nítorí pé ìmọ́tótó, oyi ìmọ́tótó gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ, oníṣẹ́gun àrùn gbogbo. Èmi kì í lu aṣọ jọ. Kí aṣọ wá pọ̀ ribiribi kí n ṣe wá máa fọ̀ á. O maa n kami laya. Ká tí ẹ yọ tí kì í kà láyà, mi n fẹ́ràn sí, mi nífẹ̀ẹ́ sí kí máa lu aṣọ jọ.

Ṣé mo fẹ́ràn yíyà àwòrán? Mo fẹ́ràn yíyà àwòrán lọ́pọ̀lọpọ̀. Mo níìfẹ̀ sí àwòrán yíyà lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ya àwòrán dáadáa tó ti ẹ̀ kún orí fóònù mi. Èyí táwọn olóyìnbo ń pè ní sẹ́lfì. Mo màá ń yà àwòrán dáadáa fún ara mi ni o. Èmi kì í sábà lọ stúdíò lọ yà àwòrán, àmọ́ pẹ̀lú fóònù mi, mò ń ya ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwòrán torí mo nílò, à, mo ní ìfẹ́, mo ní ìfẹ́ sí kí ma ya àwòrán ara mi, kí ma rí bí mo ṣe rí lóòrèkóòrè. Màá ń ṣe ìyẹn dáadáa torí pé mo máa ń fẹ́ wo bí mo ṣe rí. Lọ́sẹ̀, ọ̀sẹ̀ tó ń bọ̀, màá tún fẹ́ wo bí mo ṣe rí. Màa ń yá ọ̀pọ̀lọpọ̀ àwòrán.

Ṣé oúnjẹ kán wà tí o kò fẹ́ràn? Kí ló dé? À, oúnjẹ wà tí mi ò fẹ́ràn o. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ó ní oúnjẹ kan tí àwọn ọmọ Ígbò máa ń jẹ, kó dá wọn máa ń jẹ dáadáa. Àwọn ọmọ Ígbò ló máa ń jẹ, wọ́n ń pe oúnjẹ náà ní "abacha". Abacha ni wọ́n ń pè é. Mo ti rò pé nǹkan tí màá le jẹ nítorí kò sí mo máa ń, mo máa ń rò pé kó ṣe oúnjẹ tí mo lè jẹ. Ó wá di ọjọ́ náà, èmi àti ọ̀rẹ́ mi jáde. So, ọ̀rẹ́ mi ra tọ̀dọ́ ẹ, ó dá ẹ jẹ. À, bódé ṣe ń jẹ, ó ń wọ̀ mí lójú. Èyí tí màá fi ní kó jẹ ẹyin jẹ tọ̀dọ́ ẹ wo. Ǹkan tó ta tọ̀dọ́ mi wá irọ́, ó bá ni kán ta tọ̀dọ́ mi. Ìgbà to de tà todo mi o bi mose gbe sibi alakoko bayi a o do gun mi o tele gbemi. Mi ò lè rún, à ń béèrè tàá ṣé pé màá gbé mi. Mi ò lè jẹ oúnjẹ yẹn. L'ọ́jọ́ yẹn, ẹlòmíràn ló wá, padà wá jẹ. Ìdí tí mi ṣe dé lè jẹ, ìdí tí mi ṣe lè jẹ oúnjẹ náà ju wípé ó tùtù. Ẹ̀, ẹ̀, pákí, pákí náà fi ṣẹ́, àti ẹ̀, epo tùtù kò lọ ní ẹnu mi rárá, rárárárárá.

Ọjọ́ wo nínú ọṣẹ, nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Wednesday, torí pé kí ni? Ọjọ́ Monday, àwọn awakọ̀ tí ẹ gbàgbọ́ nu pé kó jáde kó lọ ṣiṣẹ́ rárá. Ọjọ́ Tuesday làwọn kan máa ń bẹ̀rẹ̀ sí ní jáde. Àmọ́ ọjọ́ Wednesday, ó jẹ́ ọjọ́ tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀. Oríṣiríṣi, eh, iṣẹ́ ló máa ń lọ lọ́jọ́ Wednesday. Oríṣiríṣi àwọn programs ló máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ Wednesday. Oríṣiríṣi church activities ló máa ń pọ̀. Oríṣiríṣi lo maa n wa lọ́jọ́ wednesday to po dáadáa dáadáa. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ọjọ́ Wednesday, àti pé ọjọ́ Wednesday jẹ́ ọjọ́ tí iṣẹ́ máa ń jáde dáadáa. Láwọn èèyàn fẹ́ ṣiṣẹ́, àwọn èèyàn fẹ́ gbé iṣẹ́ jáde, àwọn èèyàn aríṣẹ́ gbà. Ọjọ́ Wednesday ló máa ń sábà ṣẹlẹ̀ jù.

Sọ fún wa bí o ṣe ń da Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú iṣẹ́ rẹ. Bí mo ti máa ń da èdè Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú iṣẹ́ mi, o jú pé èdè tí mo máa ń dà pọ̀ náà ojú English àti Yorùbá lọ. Méjèjì ti mó mọ nìyẹn méjèjì ti mọ ń sọ dáadáa leleyii. Ẹni tí máa sì sọ èdè náà fún jẹ́ ẹni tó gbọ́ Yorùbá tó sì gbọ́ English. Nítorí náà o, o dúró lórí ẹni tí mo ń bá sọ̀rọ̀ bóyá oníbárà mi ó dá lé lórí ẹni tí mo ń bá sọ̀rọ̀. Ni màá mọ̀ bóyá màá dà pọ̀ àbí bóyá èdè Gẹ̀ẹ́sì nìkan ni màá sọ àbí èdè Yorùbá nìkan àbí bóyá màá dà méjèèjì pọ̀. Tó bá jẹ́ inú office tó jẹ́ executive co-- executive office ni mo lọ, bóyá tí mo lọ gba iṣẹ́ kan àbí ǹkan bẹ́ẹ̀, màá, mi ò ní lè sọ èdè Yorùbá, mi ò ní lè dá méjèèjì pọ̀. English nìkan ni màá sọ. English nìkan ni, nìkan ni màá sọ. Àmọ́ tó bá jẹ pé lórí field ni mo wà, bóyá mo ń ṣiṣẹ́ lọ́wọ́, ẹni kankan wá inspect iṣẹ́ mi, àbí bóyá ǹ kan èmi àti ẹnìkan jọ ń sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́, a dáṣẹ́ pọ̀, a kàn ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni, màá dà méjèèjì pọ̀.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Àpá tí m-- àṣà tí mo fẹ́ yí padà náà ni tí lẹ́nu iṣẹ́. Àṣà burúkú kan tó máa ń dá lẹ́nu iṣẹ́. Bí i kí ẹni tó fẹ́ ṣiṣẹ́ kó wá gbe-- kó gbé iṣẹ́ fún un, kó fẹ́ lọ ra àwọn èròjà kan tó fẹ́ lò. Èyí tó òyìnbó ń pè ní materia. Kẹ́ màá mu pọn dandan pé irọ́ wọn lè ra materia fún un. Ẹ̀yin ni ẹ fẹ́ lọ ra materia. Nínú iṣẹ́ plumbing, àwọn technician, táwọn òyìnbó ń pè ní technician, ó kọ́ mọ̀ dáadáa. Wọ́n á fẹ́ lọ ra àwọn èròjà tó fẹ́ fi ṣiṣẹ́ which is materia fún ra wọn kó lè ro owó yọ sáápo tí ó sì bójú mu. Èyí náà ò bá mi lára mu. Tí ẹni oníbàárà rẹ bá fẹ́ ra materia tó bá fẹ́ lò, dandan ni kó gbà nígbà tí ó bá ti bá ẹ sọ̀rọ̀ owó iṣẹ́ rẹ̀ which is labor tó ti sọ fún ẹ yẹn tó ń fẹ́ san tó sì bá ọ lára mu. Kò pọn dandan kó wá lọ-- kó fi ìwọ lo tún fẹ́ ra materia torí owó tó fẹ́ yọ sáápo.

Sọ fún wa nípa àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn. Àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn bíi ìlù àgídìgbo, ìlù bàtà, ìlù àgbámọ́lẹ̀, ìlẹ̀ àkù, ìlù àkúbà, oríṣiríṣi ìlù gángan, oríṣiríṣi ìlù ló wà tó jẹ́ èyí tí àwọn òyìnbó ń pè ní traditional drums. Ìlù ìbílẹ̀ lóríṣiríṣi, agogo, ṣẹ̀kẹ̀rẹ̀, èyí tí àwọn òyìnbó ń pè ní maracas. Ó ní àwọn ìlù oríṣiríṣi, àwọn ìlù èròjà orin tó jẹ́ ti ìbílẹ̀ nìkan. Kódà ní, ní ìpínlẹ̀ àwọn Igbo ní Nàìjíríà, ìpínlẹ̀ àwọn Igbo ní Nàìjíríà, wọ́n, wọ́n ní àwọn oríṣiríṣi èròjà orin tó ń lò tí ó sì ní ìpínlẹ̀ mìíràn. Ó pe oríṣiríṣi mi ò mọ orúkọ wọn amọ́. À, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lu gbogbo àwọn kíní i papọ̀, wà á nífẹ̀ẹ́ sí, wà á nífẹ̀ẹ́ sí àwọn ohun tí àwọn òyìnbó ń pè ní musical instruments wọn, wà á nífẹ̀ẹ́ sí.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn? Eh! Mo máa ń fi aṣọ bo ara nígbà tí mo bá ń sùn, ìyen tó tutù bá mú mi o, àmọ́ òtútù mú ò mú o, tí bá ti fẹ́ sùn, màá fi bo ẹsẹ̀ mi débi ìdí mi, tí òtútù ò bá mú bóyá oru mú, màá fi bo débi ìdí mi. Àmọ́ tó bá máa fi dé àárín òru tó ru bá mú mi, màá bọ aṣọ, màá so aṣọ dànù. Nígbà tó pọ̀ jù ní ihoho ni màá n sábà sùn, màá so aṣọ dànù. Àmọ́ tó bá jẹ pé òtútù mú bóyá òjò rọ̀, ẹhéh! Tí bá ti fẹ́ sùn, màá fi aṣọ bo ara, màá yí aṣọ bò órí. Bẹ́ẹ̀ni, ó wa le di lọ́wọ́ òru o kí n wa máa yí, ṣí aṣọ díẹ̀ díẹ̀ kúrò lára bóyá nítorí pé oru tí mú mi díẹ̀ díẹ̀.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ̀ jù. Ọ̀nà tí mo mọ̀ jù ní ìṣẹ́gun sí Ayọ̀bò. Ìṣẹ́fun sí Ayọ̀bò. Èè tí mo bá lọ sí iyanàpájà àbí mo felo ra n ko ni ayobo àbí mo fe losi ọjà. Èè ọjà Ayọ̀bò èyí tó ń pé ní Megida, ọun na ni máa ń lọ síbẹ̀. Mo ní máa ń gba ọ̀nà ńá. Ọ̀nà náà jẹ́ ọ̀nà tó gùn, kì í ṣe ọ̀nà tó le ṣí rárára. Wà á kọ́ máa lọ straight. Àwọn òyìnbó ń pẹ ní straight route. So kì í ṣe ọ̀nà tó yàn le ṣí rárára torí pé ọ̀nà-- ẹyọ kan ṣoṣo ni tó nà gbọ́rọ lọ. Ìgbà mí ì bóyá ẹ́ẹ́méjì, ẹ̀ẹ́mẹ́ta lọ́ṣe ni mo máa ń gba, mo máa ń gba ọ̀nà náà. Àwọn tó wà lójú ọ̀nà náà o ju sọ́ọ̀bù, títì tí mọ́tò ń gba, ọ̀nà ẹlẹ́ṣe, àwọn oríṣìíríṣìí ilé iṣẹ́ ló wà lójú ọ̀nà náà.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn ni jíjẹ ju? Ẹ̀fọ́ ti mo fẹ́ràn ni jíjẹ ju toripe ọmọ ile yorùbá ni mi mo nife si ẹ̀fọ́ tètè. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ tẹ̀tẹ̀, àmọ́ nígbàtí mo bere sí je ẹ̀fọ́ igbo yi ti won pe igwu mo wa nife rẹ dáadáa mo ni fe sí igwu dáadáa torí o je ẹ̀fọ́ ti n fún ni leje. Mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ úgú dáadáa, kì í sì tètè dára nù nínú ọbẹ̀ tó bá sè é, ó sì le rí jẹ ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin. Àmọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ọjọ́ tó sè é, só ọjọ́ kejì, tó bá tí ń kọjá ọjọ́ kejì, ó ti ń dára nù, ó ti ń rọ̀ nínú ọbẹ̀.

Ìrìnàjò, sọ fún wa ìrìnàjò tí o rántí láti ìgbà èwe rẹ. Ìrìnàjò tí mo rántí láti ìgbà èwe mi tí mi ò sì lè gbàgbé láíláí, nígbà tí mummy mi ń rìnrìnàjò lọ sí Ghana. Wọ́n fẹ́ gbà bé lọ sí US nígbà náà lọ́ùn. Wọn ò wá tètè rí ọ̀nà àbáyọ láti lọ. Wọn wa ni àwọn nílò àwọn nnkankan, pe ki n ba àwọn ko àwọn nnkankan wa si Ghana láti Nigeria. Oun ni ìrìnàjò tí mo lọ láti Nigeria lọ sí Ghana ìgbà yẹn. Mo sì lo ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta. Kódà mo gbádùn ara mi dáadáa, mi ò dé Ghana rí ìgbà yẹn ni, ìgbà àkọ́kọ́. Èmi nìkan ni mo dá lọ. Wọ́n fi mí sí mọ́tò ni. Ohun tí mo rántí ni pé àwọn nǹkan tí mo rí lọ́nà, àwọn nǹkan tí mi ò rí rí. Eh, a gbà Benin Republic wọlé, lọ sí wọ Togo, láti Togo, a wọ Aflao, wọ Ghana. Mo rí tẹ́tẹ́ Kwashi roundabout, the largest roundabout in Africa. Mo rí oríṣìíríṣìí nǹkan tí mo sì ní ìfẹ́ sí.

Kí ni mo máa ń sọ nígbà tí mo bá ń tọrọ fún àforíjì fún àṣìṣe? Àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ náà ni kí ẹni náà má bínú. Kódà kò sí bí ẹni náà ṣe lè bínú tó kòsí irú ọ̀rọ̀ téni náà lè máa sọ sími, kó má bínú kó dárí jì mí náà ni màá ń ṣábà sọ. Má bínú, dáríjì mi. Ohun mìíràn tí mo tún máa ń ṣe ni pé màá, màá gbìyànjú àti rántí àwọn nǹkan tó taa ti jọ ṣe pọ̀ tó múnú ẹni náà dùn. Màá gbìyànjú àti rántí pé nǹkan báí báí báí báí, rántí ti ìgbà táa jọ ṣe báí, ìgbà taa jọ ṣe báí. Ó yà má bínú, má ṣe bai, má a ṣàwọ̀, má bínú sí mi. Ìgbà àṣìṣe ni, kò níí ṣẹlẹ̀ mọ́. Àwọn nkán tí n máa n sọ ni.

Ṣé mo máa ń kọ̀ ńkan ní orí. Íńtánẹ́ẹ̀tì? A dàda, máa ń kọ̀ ńkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Bí iṣẹ́ tí mo ń ṣe gẹ́gẹ́ bí plumber, property maintainer, ọ̀pọ̀lọpọ̀ ńkan ni mi ò mọ̀ tó jẹ́ pé orí YouTube ni mo ti kọ́ wọn. Bẹ́ẹ̀ ni, bí irú iṣẹ́ tí mo ṣe gbẹ̀yìn, iṣẹ́, eh, six inches chamberless waste pipe tí mo lé round a house, mo lé ẹ̀, èmi nìkan ni mo dá ṣe. Mi bayan se ri mi si n bi ti wọn ti n se ri. Àmọ́ lórí YouTube ni mo ti kọ́, ni mo ti wò mo sì kọ́. Mo wo bóyìn ń ṣe lórí YouTube. Ibẹ̀ sì ni mo ti kọ́, mo sì ṣe, mo sì ṣiṣẹ́ náà lórí ẹ̀kọ́ tí mo kọ́ lórí YouTube. Aì, àwọn copper, copper fittings náà orí YouTube ni mo ti wò bóyìn ń ṣe. Mi ò kọ́ ọ́ lọ́wọ́ ẹni kankan, mo sì ti mọ̀ bóyìn ń ṣe. So ọ̀pọ̀lọpọ̀ ńkan ni mo kọ́ lórí íńtánẹ́ẹ̀tì tó sì wúlò fún mi dojọyìn.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn email mi? Bí mo ṣe máa ń ṣètò wọn o ju wípé tí email mi bá ti pọ̀ ju lórí box mi, tí bá ti wọ inú box mi, àwọn email tí mo rí pé kò fi bẹ́ẹ̀ ṣe mí láǹfàní, màá mark gbogbo wọn, màá fáàmi sórí gbogbo wọn, màá yọ gbogbo won kúrò lórí email mi, èyí tóyìnbò ń pè ní delete. Màá yọ gbogbo won kúrò lórí email mi. A ku àwọn tó, tí mo rí pé ó wúlò, tó lè ṣe mí láǹfàní nìkan láti reduce space àti kí email mi má ba à wà jam packed jù, láti lè tètè rí àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Óun ló máa ń fà tí mo fi máa ń yọ àwọn kan sẹ́yìn, yọ àwọn kan dànù.

Ṣàlàyé oúnjẹ kan tí mo fẹ́ràn kí ẹnìkan lè máa-- kí ẹnìkan lè mọ adùn rẹ̀. Oúnjẹ kan tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn gidigidi, oun ni iyan àti ọbẹ̀ ẹ̀gúsí. Ah! Oúnjẹ ilẹ̀ Yorùbá nù un, iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ó dùn púpọ̀ púpọ̀. Ó dùn láti jẹ gidi torí pé iṣu la fi ń gúyán. Ọbẹ̀ ẹ̀gúsí sì ni ẹ̀gúsí àti ẹ̀fọ́ oun ni wọ́n máa fi ń ṣe. A mọ fanimọ́ra lọ́pọ̀lọpọ̀, ojú ọbẹ̀ náà dà gidi. A wú ẹ jẹ ṣáá ni, òórùn rẹ̀ sì dára. Tí wọ́n bá ṣí pọ́ọ̀tì náà tó gbóòórùn ọbẹ̀ náà, ah! Ebi a kọ́kọ́ pa ẹ wá. A mọ dùn lẹ́nu dáadáa. A mọ dùn lẹ́nu dáadáa. Oúnjẹ Yorùbá ládùn gidi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Eh, oníṣẹ́ ọwọ́ ni mí, that's a technician. Ah, a àwọn òyìnbó sì tún ń pè wọ́n ní artisan. Plumber ni mò ń ṣe. Mi ò ní ọ́fíìsì. Orí fóònù mi ni ó ní ọ́fíìsì mi àti inú lé mi. Mi ò ní ọ́fíìsì kankan tí mò ń ṣí. Àmọ́ tí iṣẹ́ bá ti wà, mo ti lọ́ná nìyẹn. Eeh, tí mo bá níṣẹ́ lójúmọ́, bóyá bí i aago méje tí b-- tó bá jẹ́ bí i tó jìnnà ni mo ti fẹ́ ṣiṣẹ́, mo ti kúrò nle bí aago márùn-ún sí aago márùn-ún òwúrọ̀ sí aago mẹ́fà òwúrọ̀ kí n lè tètè dé bẹ̀. Kí n lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́, kí sì lè tètè ṣíwọ́.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ tó. Data tí mo ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ o kọjá five, six gigs. Ìgbà mìíràn gan kì í tó bẹ́ẹ̀. Àti ìgbà tí mi ò tíì lo Facebook mọ, tí mi o kì í sábà wọnú social media, òun ní data tí mo lò kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́. Àmọ́ nìgbà tí mo sì wà lórí Facebook, tí mo sì ń lo social media dáadáa, lọ́ṣe mo n lò six gig, mo n lò ten gig. Àmọ́ ńsìn, lọ́sẹ̀ kódà mo lè máa lò kọjá one gig or two gigs. Lọ́sẹ̀ o, mo lè máa lò, mo lè máa lò tó two gigs gan, màá dẹ̀ máa ṣe oríṣìíríṣìí nǹkan lórí fóònù. Iyén, ìyí wá jẹ́ kí n mọ̀ pé social media o ń jẹ data gidigidi. Iyẹn ló jẹ́ kó jù mí ṣi si, ló jẹ́ kí ọkàn mi sọ sí i, iyè mí ṣi sí i pé, à, social media ń jẹ data gidi, òun ló ń kó mi ní data lọ.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn ni pé ní kókó máa ń kọ́ ṣíbí kan yàtọ̀ sí kíkọ. Mo máa ń ṣe schedule sórí calendar. Mo máà ń lo calendri máa ń lo calendri lórí google so tí bá ti gbogbo àwọn schedule mi tí mo mọ̀ pé ọjọ́ pípẹ́ tí mo lè máa tètè rántí, a ti fi sọ́rí calendar, màá fi sọ́rí reminder. So tí ọjọ́ náà bá ti ń súmọ́, a ti máa ń ràn mí létí pé ọjọ́ báyi báyi mo fẹ́ ṣe nǹkan báyi, ọjọ́ báyi báyi mo fẹ́ ṣe nǹkan báyi. Òun kan tí mo fi máa ń, tí mo máa ń lò nìyẹn láti má bá gbàgbé àwọn nǹkan tó ṣe pàtàkì tí mo fẹ́ ṣe.

Ṣàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Bí a ṣe ń gbin ohun ọ̀gbìn, ohun tí a kọ́ko nílò, a nílò ohun ọ̀gbìn ta fẹ́ gbìn. Bóyá àgbàdo ni o àbí ọkà bàbà o àbí mílẹ́tì o àbí igi pákí o àbí orí iṣu ta fẹ́ gbìn. Then ètò rẹ ni pé a kọ́lẹ̀. Tá bá ti kọ ebè, àwọn ebè, tá bá ti kọo ebè, tó bá jẹ́ àgbàdo ni, àárín ebè, la máa gbin àgbàdo sí. A o ni gbin àgbàdo sórí ebe. Iṣu la máa gbin sínú ebè tàbí, ẹ́, pákí, èyí tí ń ṣe cassava la máa gbin sínú ebè torí óhun máa ta ni. Ibi tó bá dẹ̀ tí ta, ó máa ta sínú ebè kó le ráyè tóbi dáadáa lasẹ ma gbin iṣu tàbí pákí sínú ebè. Ìgbà tí a nílò láti gbin àwọn ohun ọ̀gbìn wa, ko n ṣe ìgbà tó pé rárá tá bá ti kọ ebè sílẹ̀. Gbingbin ohun ogbin o le rararara, a kan mama ti bole ni a maa ti bole eleyi ta fẹ́ ti bò àárín ebè, tó bá tìe ti jẹ́ àgbàdo, ìyẹn easy. Kosoro rararara àárín ebe owo la maama fi tibo tó bá jẹ́ bí iṣu àbí pákí, a mọ̀ pé igi pákí òun la máa ma ti bò àárín ebè yẹn.

Nígbà wo ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìyẹn tó tún mọ̀ sí pé nígbà wo ni mo kọ́ nǹkan tuntun kẹ́yìn ní ibi iṣẹ́? Hmm, èmi lọ gá ará mi. Àmọ́ nípa kíkọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ojoojúmọ́ ni mò ń kọ́ nǹkan tuntun. Bo ya lórí íńtánẹ́ẹ̀tì olórí YouTube mo rí nǹkan kan tó yẹ kí n ṣe, tí ó fi bẹ́ẹ̀ dá mi lójú. Màá sáré lọ sórí YouTube, màá lọ wo. Èè, oríṣiríṣi ẹ̀kọ́ ló wà lórí YouTube. Mo sì máa ń kọ́ nǹkan tuntun lójoojúmọ́ lórí ẹ̀. Ọjọ́ tí mo bá ti nílò àti kọ́ nǹkan, màá ti lọ sórí YouTube. Tí mo bá ti rí bí wọ́n ṣe ń ṣe é, mo ti mọ̀ níìyẹn.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti n da oko dúró dáadáa. Kódà máa ń dá ọkọ̀ dúró fún àwọn ènìyàn, àwọn ènìyàn tó bá fẹ́ sọdá títì. Bẹ́ẹ̀ni, mo ti ṣe dáadáa láìmọye ìgbà fún àwọn tó fẹ́ sọdá, bóyá àwọn yálà, àwọn ọmọ tó ń lọ ilé-ìwé tàbí táwọn èrò bá pọ̀ tí motọ́ sí, tan sì ń sáré kọjá. Mo mọ bọ́ se ń dá ọkọ̀ dúró.

Ṣé o ní aṣọ òtútù? À, bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi aṣọ òtútù. Bo tiẹ́ tílẹ̀ jẹ́ pé Nàìjíríà ni mo wà, mi ò sí ní òkè òkun, mi ò sí ní UK, mi ò sí ní US, mi ò sí ní Canada, mi ò sí ní Asia. Nigeria ni mo wa, amo mo laso òtútù, torí tojo baro, òtútù a maa mu dáadáa. Mo ní tó bí i aṣọ òtútù boya bíi mẹ́ta àbí mẹ́rin bẹ́ẹ̀ ni tí mo máa ń wọ nígbà òtútù. Lóòrèkóòrè ti òtútù bá ti mú, mo ní oríṣiríṣi aṣọ òtútù tí mo le wọ láti gbon òtútù dànù.

Ṣé mo máa ń ṣe àtúnlò nǹkan? Màá ń ṣe àtúnlò nǹkan dáada, dáada gidi. Màá ń ṣàtúnlò nǹkan ju han paapa ju lọ bi ọ̀rá, ọ̀rá ta fi rajà lọ́jà. Mi ò kí ń dáánú rara, màá ń kó wọn jọ ní kódà ó ti pọ̀ débi pé mi ò mọ oun tí mo fẹ́ fi wọ́n ṣe mọ́. Ó ti pọ̀ jù nínú ilé mi. Ọ̀rá tí mo fi ra nǹkan lọ́jà o, tí mo fi ra nǹkan nu store o, àwọn ọ̀rá tó máa ń fún wa pé ká fi kó ọjà, èmi kì í sọ wọ́n nù, mo máa ń tọ́jú wọn ni. Wọ́n dẹ́ pọ̀ lọ́wọ́ mi, wọ́n tie ti pọ̀ lọ́wọ́ mi dáadáa. Ó pọ̀ nínú ilé mi gidi gan.

Ṣé ẹ̀yin máa ń fọ́ mi? Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi o. O máa ń fọ́ mi dáadáa torí iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ bẹ̀rẹ̀ ni. Gẹ́gẹ́ bí plumber. Ìbẹ̀rẹ̀ ní iṣẹ́ plumbing, iṣẹ́ ẹ̀yìn ni. Ẹ̀yin máa ń fọ́ mi dáadáa, pàápàá jùlọ bóyá tí mo bá ti e ti jẹ jẹkuje, mo ti jẹ sugar, mo ti jẹ oríṣìíríṣìí. Tí n bá wá dé ẹnu iṣẹ́, màá máa, máa tí n bá bẹ̀rẹ̀ báyìí atí naaro àwa d'ogun. Ó ti ṣe mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó ti ṣe mí dáadáa. Amo mo maa nígbà ti o ti je pe nkan ti o ti mo mi lára ki n bere ki n dide oti mo mi lára. Mo mọ bí mo ṣe máa ń cope. Àmọ́ ní ẹnu jọ́ mẹ́ta mo bẹ̀rẹ̀ sí ní lo àwọn, àwọn bi àgbo, bi àwọn nǹkan ìbílẹ̀ ní jíjẹ. Ó dẹ̀ ń ṣi ṣẹ́, ó ti ń bá mi to ẹ̀yìn mi. Ẹ̀yìn ò fi bẹ́ẹ̀ fọ́ mi mọ́ bíi ti tẹ́lẹ̀. Kò fi bẹ́ẹ̀ ṣe mí mọ́. Ìyàtọ̀, ìyàtọ̀ tí ẹ ti dé. Oti yàtọ̀ gan gidi.

Hmm, sọ fún wa nípa òògùn ilé tí a ń lò ní ìdílé yín. Òògùn tí mo rántí tí a ń lò ní ìdílé wa lábúlé nígbà náà lọ́hùn, ìgbà tá ṣi kéré, óun lògùn ilẹ̀ tútù. Eh, bàbá mi yìí tí ṣe bàbá ìyá mi, which is my maternal grand-grandfather. Àwọn lo máa ń ṣe òògùn náà. Wọ́n máa ń gbé sí kitchen. Nítorí àwọn ọmọdé, oun na ṣe máa ń ṣe òògùn náà. Òògùn náà ni wọ́n ń pè ní òògùn ilẹ̀ tútù. Wọ́n máa ń fún wa mu. Ó tún máa ń ní orúkọ tí a máa ń pè é, ṣíbí kan. Ṣíbí kan la máa ń pe òògùn yẹn. Tó bá ti mú, ara ẹ á wálẹ̀, ara ẹ á balẹ̀. Gbogbo wanran wanran yẹn ò ní lè ṣe wanran wanran mọ́. Wà á ya gbogbo nǹkan tó wà nínú e, gbògbò idoti tó wà nínú ẹ, wà á ya arán, ara ẹ á na, ara ẹ a wà okay.

Báwo ni agbègbè rẹ ṣe ń yípadà ní àkókò kọ̀ọ̀kan? Ní àkókò òjò, a! Mí ò nífẹ̀ẹ́ sí ní àkókò òjò torí pé kì í ṣe ọ̀nà tó dára, kì í ṣe ọ̀nà tí ìjọba ti ṣe. Ọ̀nà iyẹ̀pẹ̀ àti, ẹ́, ẹrọ̀fọ̀ ọni. Tójọ́ bá ti rọ̀ báyìí gbogbo ọ̀nà máa bàjẹ́ ni, a ti rìn lójú títí a d'ogun. Amo ni akoko erun gbogbo e maa gbe ko si omi wa le rin freely. Wàhálà tó kàn wá ń bẹ náà ni pé bó bá ṣe ń rìn, ẹsẹ̀ ẹ máa bù torí pé inú ìyẹ̀pẹ̀ ló ti ń rí, orí ìyẹ̀pẹ̀ ló ti ń rìn. Ẹ́, àwọn eruku, eruku tó wá ń jáde nínú ìyẹ̀pẹ̀ bó ṣe ń rìn lọ, ó máa dọ̀tí, gbogbo ẹsẹ̀ a dọ̀tí bà tá ẹ. Àmo ẹ́lẹ̀ tí mo sì nífẹ̀ẹ́ sí jù, òun ni àkókò ẹ̀rùn torí wà á rí ibi gbẹ́sẹ̀ sí yàtọ̀ sí ìgbà òjò tó ò ní rí ibi gbẹ́sẹ̀ sí. Ó ti ẹ lè yọ ṣubú gan tó bá mọ ẹgbẹ́ ẹsẹ̀ ẹ gbé ní ìgbà òjò yẹn torí títí náà o n ṣe títí tó dára rá rárá rárá rárá.

Sọ fún wa nípa àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Hmmm, àwọn, àwọn obìnrin ló ń ta oúnjẹ lójú ọ̀nà torí ìlú, ìlú ò fararọ, ìlú ò rọgbọ báyìí, oníkálukú n wà nǹkan tó máa ṣe láti rowo ni. Nítorí ìdí èyí àwọn oríṣiríṣi ènìyàn ló ń ta oúnjẹ lójú ọ̀nà, lójú títì, lẹ́gbẹ̀ẹ́ ilé, kó dà gbogbo wọn gan loni ṣọ́ọ̀bu. Àwọn kan kò máa ta tent, àwọn mi wọn á lọ umbrella ńlá, àwọn mi wá lọ kiosk, eh onírin, container oríṣiríṣi, wọ́n ṣà ti wá ààyè gbé sí. Àwọn ìgbà tó ń ta, àwọn mi ń ta láworo wúró kùtùkùtù, àwọn mi ń ta látárọ̀ dalẹ́. To jẹ pé wọ́n máa ń bẹ láátárọ̀ dalẹ́, bọ̀ ẹ́ lò mi àárọ̀ kùtùkùtù ló máa ta ti ẹ. Tó bá ti ta tán o ti lọlé, ẹ lò mi alẹ́ ló ṣe máa ta. Àmọ́ talẹ yẹn ó ti níbi tó ń dúró sí, tó mọ̀ pé lálẹ́ pátápátá àwọn ènìyàn máa wá, wọ́n máa ta. Àwọn tó ń dẹ̀ ń rà, àwọn bí àwọn onímọ́tò, àwọn ọmọ onímọ́tò, àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò, àwọn drivers, conductors torí iṣẹ́ orí títì náà ṣe. Àwọn náà ni wọn bá wọn rajà, àwọn náà ń jẹ oúnjẹ wọn jù.